Bí èmi ṣe máa ń ṣètọ́jú ara mi ni lójoojúmọ́, mà á wẹ̀ láàárọ̀, mà á fọ eyín mi. Lálẹ́ náà, mà á wẹ̀, mà á fọ eyín mi. Mo máa ń ṣe ara mi ní mímọ́ dáadáa. Mo máa ń gé èékánná mi, mo sì máa, mo mo ṣi maa n ṣètọ́jú irun mi náà. Mo sì ń jẹ oúnjẹ tó dára. Mo máa ń jẹ ẹ̀fọ́ dáadáa torí ẹ̀fọ́ dáa lára. Mà n jẹ ẹ̀fọ́, mo dẹ̀ máa ń jẹ ẹja. Mò ń jẹran náà ṣùgbọ́n mo máa ń jẹ ẹja ju ẹran lọ torí ẹja dáa lára. Mo sì máa ń jẹ ẹ̀wà, gbogbo tó ń fi ẹ̀wà ṣe àkàrà, ekuru, moinmoin mo máa ń jẹ. Mo tu máa ń ṣe ẹ̀wà pẹ̀lú ìrẹsì nítorí ó dáa lára. Mo máa ń jẹ oúnjẹ tó dáa. Mo sì máa ń ṣe ìdárayá ibi tó yẹ kí n fẹsẹ̀ rìn ti n mọ pé kó jìnnà ju, emi kì í wọ mọ́tò. Mà á fẹsẹ̀ rìn kí n lè fi ṣe ìdárayá. Mo sì máa ń fúnra mi ní ìsinmi. Àkókò tó bá yẹ kí n sinmi, mo máa ń sinmi. Mi kì í fi ṣiṣẹ́ torí bí èèyàn ò bá sinmi, á ṣàárẹ̀. Mo sì máa ń ṣe ìtọ́jú ara mi dáadáa. Tára mi ò bá dáa, mo máa ń lọ sí ilé ìwòsàn lọ rí àwọn dókítà fún àyẹ̀wò. Wọ́n a sì fún mi ní òògùn. Mo tì máa ń ṣe ìtọ́jú ara mi dáadáa. Máa ń fira mi lọ́kàn balẹ̀. Èmi kì í ronú torí kí n má ba ní ẹ̀jẹ̀ ríru. Emi ma Èmi máa ń fira mi lọ́kàn balẹ̀ dáadáa. Mo sì máa ń gbàdúrà torí onígbàgbọ́ ni mí. Bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ara mi ni.

Bẹ́ẹ̀n, èmi fẹ́ràn rin òkè. Ìdí rẹ̀ ni wípé ó dára fún ìlera ọkàn, ó máa ń dín wàhálà ọkàn kù, ó dáa fún ìlera ara dáadáa, ó sì ń ṣiṣẹ́ ẹsẹ̀ náà, tó máa jẹ́ kí èèyàn wà ní òhà àlàáfíà, ó sì máa ń jẹ́ kí ènìyàn sùn dáadáa. Torí bẹ́ẹ̀ mo ṣe fẹ́ràn òkè. Bó bá ti rìn, ó di dandan, kí ara fẹ́ ìsinmi èèyàn a wá sùn dáadáa.

Èmi máà ń ṣe ìpè fídíò dáadáa. Mo máà ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi torí kì í ṣe gbogbo ìgbà la máa ń ríra nítorí iṣẹ́ àbí ọ̀nà jíjìn. Ìpè fídíò yìí tí a bá dẹ̀ ṣe, ó máa jẹ́ bí ẹni pé a jọ́ ń ríra wa lójúkorojú ni ta a jọ máa sọ̀rọ̀, inú mi máa ń dùn. A máa ń ríra a ṣáláyé gbogbo ọ̀rọ̀ tó yẹ kí a ṣe, inú mi máa ń dùn láti lo ìpè fídíò. Mo sì máa ń lò ó fún ìpàdé náà. Mo máa ń ṣe ìpàdé ìpè fídíò náà, mo máa ń ṣe tí gbogbo wa máa sọ̀rọ̀, tá a máa ṣe fún iṣẹ́ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi tá jọ máa sọ̀rọ̀ lórí ibẹ̀. Mo máa ń ṣe ìpè fídíò dáadáa.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pa fáìlì mímọ́ nítorí kó lè wà ní ìdáàbòbò fún ọjọ́ iwájú. Oríṣiríṣi ọ̀nà ni mo sì fi lè pa fáìlì mímọ́ kó má baà sọnù. Mo lè fi sí orí fóònù mi nínú ibi ta a máa ń fi ǹkan pamọ́ sí lórí fóònù bí i gálárì. Ó sì jẹ́ orí kọ̀m̀pútà mi náà ni èmi a máa fi pamọ́ síbẹ̀. Mo sì ní kìnì, kìnì kékeré kan tí a máa ń, tó wà nínú kọ̀m̀pútà tó máa ń, tí a máa ń pè ní USB. Mo lè fi fáìlì mi pamọ́ síbẹ̀ náà fún ìdáàbòbò láti rí i lò ní ọjọ́ iwájú.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni nítorí ibi tí àlàáfíà bá wà, iṣẹ́ a máa lọ déédé. Ibi tí ìṣọ̀kan bá wà, iṣẹ́ a máa lọ déédé. Mo máa ń so'wo pọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi kí iṣẹ́ wa kó lè wá dáadáa. Èmi máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa bí ọ̀rẹ́. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀wọ̀, mo máa ń bu ọ̀wọ̀ fún wọn. Èmi kì í sọ̀rọ̀ ìdínkù fún èèyàn kan àbí kí ń máa kẹ́gàn èèyàn. T'áa bá dẹ̀ ń ṣiṣẹ́. Tí èèyàn kan ṣiṣẹ́ dáadáa, èmi má ń kí, mo má ń yìn pé: O ṣiṣẹ́ ẹ dáadáa tí iṣẹ́ bá dé wà tó pọ̀ dáadáa, a máa pín iṣẹ́ yẹn. Máa pín bó ṣe yẹ kí n pín, t'óníkálukú dẹ̀ máa ṣiṣẹ́ ti ẹ̀ tí ò ní sí àríyànjiyàn, tí ò ní sí ìyànjẹ́. Tí gbogbo wa máa ṣiṣẹ́ yẹn, tí ìtẹ́lọ́rùn dẹ̀ máa wà fún wa. Bí èmi ṣe máa ń ṣe pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni.

Bẹ́ẹ̀ni, èmi mọ bí a ti ń tú nǹkan ṣe. Àwọn nǹkan tó bá bàjẹ́ mo lè túnsẹ. Ṣùgbọ́n ó lè yàtọ̀ síra gẹ́gẹ́ bí ohun tí a bá fẹ́ túnsẹ. Ohun tó bá jẹ́ pé ó wà ní àrówótó mi tí mo mọ̀ pé mo lè ṣe, màá ṣàyẹ̀wò ìṣòro yẹn. Màá sì wa irín iṣẹ́ màá ṣe. Ṣùgbọ́n nkan tó bá jẹ́ pé kò sí ní agbára mi láti ṣe, èmi á pe àwọn tó lè ṣe, kan wá wò ó kan sì ṣe.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, òun ni èdè tuntun. Mo fẹ́ kọ́ èdè tuntun, èdè Faransé. Mo fẹ́ mọ èdè Faransé, nítorí kí kọ́ ìmọ̀ tuntun ó máa ń jẹ́ kí ènìyàn ó dàgbà sí, ó máa ń jẹ́ kí ènìyàn lóye sí. A lè ràn mí lọ́wọ́ gan lórí àwọn íńtánẹ́ẹ̀tì fún ẹ̀kọ́. Mo fẹ́ kọ́ èdè Faransé, mo sì fẹ́ kọ́ bí a ti ń rán ṣọ́nà. Mo fẹ́ kọ́ bí a ti ń rán ṣọ́nà. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nìyẹn.

Mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá pẹ̀lú ẹlẹgbẹ́ mi ní ibi iṣẹ́. Ó sì dùn mí gan, nítorí oúnjẹ tí a fẹ́ lọ jẹ níbẹ̀, ó ní àkókò tó má n ṣe iyán ni. Ó dẹ̀ ní àkókò tó má n ṣe, tó bá ti tàn, ó ti tàn nìyẹn. Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ nìyẹn, ó sì dùn mí gan.

Èmi kì í bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí wípé oríṣiríṣi ènìyàn ló wà ní ojú ọ̀nà. Èèyàn ò dé mọrú wàhálà tó wà nínú ayé wọn àbí àìsàn tó wà nínú ayé wọn. Àimọye oríṣiríṣi ìròyìn ta ti gbọ́ níbi tí èèyàn kan ti ń bínú tó kan fọwọ́ rọ́ra tì, tẹ́ni yen ṣubú tó kú, ẹni ẹ́ di èrò ọgbà ẹ̀wọ̀n, ó ti pa èyàn nìyẹn. Èmi kì n bínú nítorí èmi kò fẹ́ wàhálà. Èmi kì í bínú tí bá wà nínú ọkọ̀, mo máa rà n lọ jẹ́jẹ́ kí n jáde láyọ̀ kí n sẹ pàdà sílé mi láyọ̀ atàlááfíà.

Bí wákàtí mẹ́fà ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́, bí wákàtí márùn-ún sí mẹ́fà ni mo máa ń wo ojú ìbòjú lójúmọ́. Ìdí rẹ̀ dẹ̀ ni wípé mi ì fẹ́ ní wàhálà ojú, mi ì fẹ́ ní wàhálà ojú. Nínú wákàtí márùn-ún sí mẹ́fà yi paapa gan, mo maá ń gbé ojú kúrò ní ojú ìbòjú. Má ń gbojú kúrò nbẹ̀ kojú o simi. Mo sì máa ń dín ìmọ́lẹ̀ rẹ̀ náà kù. Kí n lè pa mọ́lẹ̀, kojú rẹ̀ le wálẹ̀ díẹ̀. Bí mo tí máa ń wo ojú ìbòjú lójoojúmọ́ re.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi rèé, ọjọ́ ìsinmi ni gbogbo wa máa ń wà papọ̀, èyí tí a ńpé ni ọjọ́ Sunday. Báa bá ti lọ sí ilé ìsìn tá a ti jọ sìn tàn, gbogbo wa lè padà wá sí ilé, a dẹ̀ sì lè yà sí ilé oúnjẹ kan kí gbogbo wa jókòó síbẹ̀ ká ra ìpápánu, ká ra ẹlẹ́rìndòdò, ká jókòó ká sọ̀rọ̀ ibẹ̀. Ẹn tó bá wà nínú ọkàn oníkálukú a lè sọ tí a ó sì yanjú gbogbo ẹ̀ tinnú gbogbo wa máa dùn, táa sì máa bọ̀ nílé. Tí ó bá dẹ́ jẹ́ pé ilé náà ni, àá jókòó, àá se oúnjẹ, à á jẹun, oníkálukú wa á sọ̀rọ̀, a jọ ṣeré papọ̀. Bí mo ti máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi rèé, nítorí àkókò pẹ̀lú ẹbí ènìyàn, ó tún máa ń jẹ́ kí ìbáṣepọ̀ wa kó tún dánmọ́rán si dáadáa.

Irú ojú ọjọ́ tí èmi fẹ́ràn ni, tí mo fẹ́ràn jù, òun ni ojú ọjọ́ tó ń fẹ́ atẹ́gùn tó tutù. Èmi ò fẹ́ràn ojú ọjọ́ tó ń gbóná àbí ìgbà ooru. Èmi fẹ́ràn àkókò tó máa ń tutù tó ń fẹ́ atẹ́gùn. Nítorí ojú ọjọ́ ó ní ṣe pẹ̀lú ìlera ènìyàn, ìṣòwò. Teeyan bá fẹ́ rìnrìnàjò, èmi sì máa ń fẹ́ràn ojú ọjọ́ tó, tó kan tutù tó ń fatẹ́gùn. A lè lọ ṣòwò wa, a lè jáde. Bàa bá fẹ́ rìnrìn àjò, a lè rìnrìn àjò tó dé sí máa dára fún ìlera wa. Irú ojú ọjọ́ tí èmi fẹ́ràn jù nìyẹn.

Mo ti rìn rìnàjò lọ sí ìlú mìíràn rì. Mo ti lọ sí ìlú Iléṣà, bí ẹ́emélòó kan ta ti lọ bá eeyàn sìn òkú, ta ti lọ bá eeyàn ṣe ìyàwó. Mo ti rìn rìnàjò lọ sí ìlú Ìbàdàn náà rì, a ti lọ ṣe ìyàwó níbẹ̀ rí, ta lọ bá eeyàn sìn òkú. Mo sì ti lọ sí ìlú àkókó Ẹ̀dó náà rì, a lọ bá eeyàn sìn òkú níbẹ̀ náà nì.

Ètò ìdárayá mi ṣe rí ní eléyi tí n ba ti jí lówùrọ̀, èmi má n ṣe ìgbé ara, mo ma n ṣe ìgbé ara. Mo ma n sáré kiri inú ọgbà wa aní ọgbà tó tóbi díẹ̀. Mo ma n sáré kiri inú ọgbà wa, màá fò sókè, màá bẹ̀rẹ̀, màá bẹ̀rẹ̀, màá sáré nínú ọgbà wa. Ìgbà mìíràn èmi àti àwọn ẹbí mi náà a jọ má n ṣe papọ̀, tí gbogbo wa jọ má n ṣe ìdárayá, a máa jọ n ṣe papọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń gba àwọn méèlì àwúlò, mo máa ń gbà wọ́n dáadáa. Ṣùgbọ́n tí èmi bá ti rí i, èmi máa ń pa wọ́n ni mo máa ń yọ kúrò ni nítorí kò ní àǹfààní kankan fún mi, kò ní àǹfààní kankan fún mi. Wọ́n tún máa ń fa wàhálà ni wọ́n dẹ̀ máa ń gba ààyè. Tí èmi bá ti rí àwọn méèlì àiwúlò yẹn, mo máa yọ kúrò ni, màá pa á.

Àkókò ọdún tí èmi fẹ́ràn jù ní àkókò òjò. Ìgbà tí òjò máa ń rọ̀, èmi fẹ́ràn àkókò òjò. Kíni ìdí tí mo ṣe fi fẹ́ràn àkókò òjò ni wípé, afẹ́fẹ́ máa ń fẹ́ dáadáa nígbà yẹn, gbogbo ilẹ̀ á tutù, ilẹ̀ á tutù. Ǹnkan má ń, ohun ọ̀gbìn ó máa ń rọrùn láti gbin dáadáa n gbà yẹn tó jẹ́ pé yóò lè so dáadáa, yóò pọ̀. Ohun tí mo ṣe fẹ́ràn àkókò òjò nìyẹn.

Èmi máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ìgbéjáde ó jẹ́ ibi tí èèyàn ti máa ń fi ìmọ̀ rẹ hàn. Ó ju ọ̀rọ̀ ta ń kọ sílẹ̀ lọ tí èèyàn ti máa máa sọ̀rọ̀ tí àwọn olùgbọ́ náà máa máa gbọ́. Ibi tí èèyàn ti lè ṣe ìbáṣepọ̀ tó dánmọ́nrán. Ibi tí èèyàn dè ti máa sọ̀rọ̀ lórí kókó ǹkan kan, pàápàá bí ọjà títà, ère ta le jẹ́ lórí ọjà yẹn.

Èmi ní nọ́mbà orílẹ̀, nọ́mbà tí àwọn ìjọba fún àwọn ará ìlú. Ó wúlò fún ìdánimọ̀ wa, fún ààbò, fún ìrànlọ́wọ́ àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè ni. Nọ́mbà titẹ̀ mi báyi èmi ni mo ní nọ́mbà torí èèyàn méjì ò lè ní nọ́mbà kan ṣoṣo. Nọ́mbà yẹn wà fún èèyàn kan ni láti fi lè máa dá wa mọ̀, tó tún jẹ́ wípé àwọn àwòrán ìka ọwọ́ wa ó wà níbẹ̀. Mo ní nọ́mbà orílẹ̀

Àwọn ohun tí máa ń ṣe kí n tó lọ sùn ni wọ́nyí. Kí n tó lọ sùn, èmi àti àwọn ẹbí mi a máa ń gbàdúrà gbà papọ̀ kó ní kaluku tó wọ yàrá rẹ̀ lọ sùn. Bá dẹ̀ ti gbàdúrà tán, èmi fẹ́ràn kí n máa wẹ̀. Màá wẹ̀ láàrọ̀, màá wẹ̀ lálẹ́, màá lọ wẹ̀, màá fọ eyín mi. Kí bá sì ti ṣe tán, màá bọ́ sínú yàrá mi, mo máa ń pa ojú mi pẹ̀lú kírímù kan. Màá pa orúnkún mi náà àti ẹsẹ̀ mi, màá fi wọ dáadáa. Tí n bá bọ́ sórí ibùsùn mi, ìgbà mìíràn mo lè máa ṣiṣẹ́ lọ títí, títí tòrun ò bá tíì kùn mí, màá máa ṣiṣẹ́ títí tòrun yẹn máa fi dé tí màá wá fi sùn.

Omi tí máa ń mu lójúmọ́ pọ̀ díẹ̀. Ó máa ń tó bí lítà méjì sí mẹ́ta omi tí mo máa ń mu lójúmọ́. Èmi máa ń mu omi dáadáa gan an. Mo máa ń fò mí tẹ́lẹ̀ ikùn mí. Mo ní ike omi kan tí máa ń wọ́n tí máa ń mu láàrọ̀. Iyẹn á fẹ́ tó lítà kan àbọ̀. Mo máa mu omi yẹn díẹ̀díẹ̀ ni, ò kí í ṣe pé mo máa kan dá mu lẹ́ẹ̀kan náà, mo máa ń mú díẹ̀díẹ̀. Èmi ń fẹ́ràn omi. Mo máa ń mu omi dáadáa. Omi mi á fẹ́ tó lítà méjì sí mẹ́ta lójúmọ́.

Bí èmi ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá ni pé màá kọ́kọ́ ṣàyẹ̀wò ìṣòro náà, màá kọ́kọ́ mọ ìṣòro ṣáájú ohuǹkohun. Tí n bá ti mọ̀, màá mọ bóyá ó ń ṣiṣẹ́ lọ́ra ni àbí ìṣòro tí ń bẹ pẹ̀lú ṣọ́fítìwí ẹ̀ kan ni àbí ìkìlọ̀ àṣìṣe kan ni. Tí mo bá ti mọ ìṣòro tó jẹ́, màá mọ bí a ṣe máa dojúkọ. Tóbá dẹ̀ jẹ́ ohun tí mi ò lè ṣe ni, èmi á pe àwọn amòye àwọn ọlọ́gbọ́n ẹ̀rọ ayárabíàṣá, kan bá mi wò ó.

Bí èmi ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi nìyí, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí mo mọ̀, tí mo mọ̀ pé ó máa ń ṣiṣẹ́ kì ń ṣe ìmẹ́lẹ́. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ara rẹ̀ yọ mọ́ ènìyàn, tó yá mọ́ ènìyàn, tó dẹ̀ máa ń gbọ́ràn. Tí èèyàn le sọ wípé ǹkan báyi là fẹ́ tó dẹ̀ máa ṣe, tí ó ní sí àwáwí. Ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní ìmọ̀ tó yẹ fún iṣẹ́ yẹn, tó dẹ̀ ní ìwà rere, tó dẹ̀ máa ń gbọ́ràn táa bá sọ̀rọ̀ pé bá i là ṣe fẹ́ kó rí. Nítorí gbogbo àwọn nǹkan wọ̀nyí ó yẹ láti, lá-láti yàn kí iṣẹ́ lè lọ dédé, ká dẹ̀ lè ṣe àṣeyọrí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ìdí tí mo sì fi ń pamọ́ sí orí cloud ni wípé ó, ó ní ààbò. Ó wà ní ìpamọ́ níbẹ̀. Kò dẹ̀ sí ibikíbi tí mo lè wà, ibikíbi tí ń bá dé tí mo fẹ́ lo àwọn fáìlì yìí ó rọrùn fún mi láti gbé jáde kí n lò wọ́n.

Ọwọ́ ọ̀tún ni èmi máa ń lò. Gbogbo nǹkan tí mo máa ń ṣe, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń ṣe. Ọwọ́ ọ̀tún ni mo fi ń jẹun, ọwọ́ ọ̀tún ni mo fi ń gbálẹ̀, ọwọ́ ọ̀tún ni mo dẹ̀ tíí fi máa ń ṣe gbogbo iṣẹ́ mi. Ọwọ́ ọ̀tún náà sì ni mo máa fi ń kọ ìwé. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò.

Bí mo ṣe máa sọ wípé ìwà ìṣòwò mi rí ni pé ìwà ìṣòwò mi dára. Ìwà ìṣòwò mi pẹ̀lú àwọn oníbàárà mi, ó jẹ́ ìwà ìṣòwò tó dára. Bí mo ṣe ń bá wọn lò, mò ń bá wọn fi òtítọ́ lò, mò sì ń fi sùúrù bá wọn lò. Ìwà mi sì ń fa àwọn oníbàárà mi mọ́ra nítorí pé mo jẹ ẹni tó ṣe é fi ọkàn tán ẹ́ lè gbọ́kàn lé mi. Ìṣòwò tí mo dẹ̀ ń ṣe, ìṣòwò tó jẹ́ wípé ó mọ́ni tí ò sí n ta fi ń pamọ́, síbẹ̀ tí gbogbo èèyàn máa rí àrìdájú tó dẹ̀ jẹ́ wípé tí n bá bá àwọn oníbàárà mi, tí mo bá wọn sọ pé báyìí ni mo máa ṣe tí mo ṣe ìlérí kan pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, mo máa gbìyànjú tí màá mú un ṣe.

Bẹ́ẹ̀ni o, èmi a má a mu àwọn ohun mímu perotínì. Ó da fún ara dáadáa, awọ́n wàrà yèn, àwọn mílìkì, àwọn mílìkì oní sóyà yẹn, àwọn yogoti, àwọn porotínì ṣéèkì, tàwọn eléré ma ń mu fún ìdárayá, à mọ́ ma ń mú dáadáa, ó da, mo màá n mú ó da fún egungun pàápàá.

Èmi máa ń ka àwọn àdéhùn dáadáa. Mo máa ń ka àdéhùn dáadáa nítorí wípé kí ka àdéhùn dáadáa, ó máa ń dáàbò bo ènìyàn, ó sì máa ń yọ èèyàn kúrò nínú wàhálà nínú ìṣòro àbí ẹ̀tàn kí ẹ̀tàn kankan. Èmi máa ń ka àdéhùn dáadáa, màá ń ka láti ìbẹ̀rẹ̀ dé òpin. Mo máa kàá tí máa jẹ́ kó yé mi. Kíbn tó mọ̀ nǹkan tí, tí, tí mo fẹ́ ṣe nípa rẹ̀, màá ṣàyẹ̀wò ẹ̀ dáadáa. Àwọn ibi tó yẹ kí n tí bèèrè gan-an tí ò bá yé mi, màá bèèrè ke lòmíràn ṣe àlàyé fún mi. Mo máa ń ka àwọn àdéhùn dáadáa.

Bí èmi ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé èmi máa ti fi àwọn ìlànà tó yẹ ká tọ̀ lọ sí ibi iṣẹ́ yẹn láti lè jẹ́ kí a ní àṣeyọrí. Ni àkọ́kọ́, mo gbọ́dọ̀ mọ ìdí iṣẹ́ yẹn gan gan. Kí ni a fẹ́ ṣe nípa iṣẹ́ yẹn? Mo gbọ́dọ̀ ní àfojúsùn ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, ká tó gbé ìgbésẹ̀ kankan rárá. Kí iṣẹ́ tó máa lọ. Mo gbọ́dọ̀ ní àfojúsùn kíni táa fẹ́ ṣe gan. Àwọn táa jọ máa ṣíṣe yẹn gbogbo àwọn tó yẹ ká jọ darapọ̀. Taa jọ máa ṣẹ yẹn ní kọ̀ọ̀kan. Iye ìgbà táa fẹ́, ìgbà táa fẹ́ kó kí iṣẹ́ yẹn ó parí. Bí a ti fẹ́ bẹ̀rẹ̀, ìgbà táa ó parí ẹ̀, gbogbo ẹ̀ láti gbọ́dọ̀ ṣètò ẹ sí iṣẹ́ táa máa ti laná ẹ sílẹ̀. Mo sì gbọ́dọ̀ jẹ́ kí gbogbo ohun èlò táa máa lò fún iṣẹ́ àkànṣe yẹn kó má ba à sí ìdíwọ́ kankan. Gbogbo ẹ̀ náà ni màá ti ṣètò ẹ sílẹ̀. Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni.

Bẹ́ẹ̀ni ojúu mi dára. Ó ti wulẹ̀ yí pé mò ń lo gíláàsì. Ojú mi dára nítorí pé bí mi wọ gíláàsì náà, mò ń rìn. Ṣùgbọ́n mo máa ń fi gíláàsì, mo máa fi ń kàwé. Mo máa ń fi gíláàsì kàwé.

Ẹ̀ẹ̀kan ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀, ṣùgbọ́n nígbà mí tí iṣẹ́ bá pọ̀, a lè ní ìpàdé lẹ́ẹ̀ẹ̀mejì tàbí jù bẹ́ẹ̀ lọ. A sì máa ń pe ìpàdé pàjáwìrì. Tó bá jẹ́ a ní ọ̀rọ̀ ta fẹ́ bá ara wa sọ, a máa ń pe ìpàdé pàjáwìrì. Ṣùgbọ́n ẹ̀ẹ̀kan ni mo máa ń ní ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀

Èmi máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi nítorí pé ó máa ń jẹ́ kí ẹ̀rọ ṣiṣẹ́ dáadáa láìléwu, ó sì máa ń mú ìṣòro kúrò. Ó máa ń jẹ́ kí ẹ̀rọ kó ṣiṣẹ́ kíákíá. Ó máa ń mú ẹ̀rọ ṣiṣẹ́ kíákíá, ó sì ń fún ní ààbò, ó ń fún ní ààbò. Ó sì máa ń jẹ́ kí èèyàn tún lè ṣiṣẹ́ àtijọ́ láti mú iṣẹ́ àtijọ́ dára sí i.